Nínú gbogbo ọjọ́ tí Ọlọ́run ọba dá, ọ̀pọ̀ àkókò ló wà nínú rẹ̀. Òwúrọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́ àti alẹ́. Gbogbo àkókò wọ̀nyí ní ìtàn tirẹ̀, ìtumọ̀ tirẹ̀ àti ipa tí wọ́n ń kó, wọ́n ń kó nínú ìgbésí ayé ènìyàn. Ṣùgbọ́n bí mo bá ní láti yàn àkókò kan tí mo fẹ́ràn jù lọ nínú ọjọ́, òwúrọ̀ kùtùkùtù ni yóò jẹ́ kí ó ṣẹ. Nítorí pé mo kórìíra àwọn àkókò yòókù. Ṣùgbọ́n nítorí pé òwúrọ̀ ni ohun púpọ̀ tí ó ń fún mi ní ìtùnú, ìrètí àti agbára tuntun. Òwúrọ̀ jẹ́ àkókò tí ayé dàbí ẹni pé ó ń tún ara rẹ̀ ṣe. Nígbà tí mo bá jí ní kùtùkùtù ṣáájú ariwo ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ṣáájú ìrìnàjò ọ̀pọ̀ ènìyàn, mo máa ń rí ìdákẹ́jẹ́ kan tí kò rọrùn láti rí ní àkókò mìíràn. Afẹ́fẹ́ òwúrọ̀ máa ń tutù díẹ̀, ọ̀rùn kò tíì gbádùn gbóná jù, ohun gbogbo sì dàbí ẹni pé ó ń pe èmi kọ̀ọ̀kan pé, "bẹ̀rẹ̀ tuntun ti dé." Ọ̀kan lára ohun tí mo fẹ́ràn jù lọ nípa òwúrọ̀ ni ìdákẹ́jẹ́ rẹ̀. Ni àkókò yìí, ọpọlọ mi kì í tún fún ìrònú púpọ̀. Mo ti dojúkọ wàhálà ọjọ́, iṣẹ́ tí mò ń dúró dè mí tàbí ìṣòro tí mo gbádọ̀ yanjú. Ó dàbí àkókò kan tí mo ní láti jẹ́ pẹ̀lú ara mi nìkan. Mo lè gbàdúrà, ronú jinlẹ̀ tàbí ṣètò ọjọ́ mi láìsí ìdárúdàpọ̀. Òwúrọ̀ ti jẹ́, ti ń jẹ́ àkókò tí mo rí pé ọpọlọ mi ṣiṣẹ́ dáadáa jù lọ. Bí mo bá ní ohun pàtàkì láti ronú lé lórí gẹ́gẹ́ bí ìpinnu kan, àtọjọ iṣẹ́ tàbí ìmọ̀ràn kan, òwúrọ̀ ni mo máa ń yàn nígbà yẹn. Ọpọlọ mi kún fún ìmúlò tuntun, mo sì lérò pẹ̀lú ìmúlò àti ìsọ́ra ju bí mo ṣe lè ṣe ní alẹ́ tí mo ti rẹ̀ lọ. Ìfẹ́ mi sí òwúrọ̀ tún jẹ́ nítorí ìmọ́lẹ̀ tí ó mú wá. Bí òòrùn ń ṣẹ́ yọ díẹ̀díẹ̀, mo máa ń rí gẹ́gẹ́ bí àmì ìrètí. Òwúrọ̀ ràn mí pé bó ti lè jẹ́ pé ọjọ́ àlẹ́ náà kún fún ìṣòro, ọjọ́ tuntun yìí tún ń fún mi ní àǹfààní láti ṣe dáadáa ju tẹ́lẹ̀ lọ. Ìmọ̀lára yìí ń fún mi ní agbára ọ̀kan láti dojúkọ ojú ọ̀nà pẹ̀lú ìgboyà. Nípa ẹ̀ mí, òwúrọ̀ jẹ́ àkókò, àkókò tí mo fi ń sùn mọ́, tí mo fi ń sùn mọ́ ọ̀lọ̀ run jù lọ. Ìgbà púpọ̀ ni mo máa ń lo òwúrọ̀ láti gbàdúrà tàbí ka nǹkan, ìtàn, ìmọ̀lára. Ni àkókò yìí, kò sí ẹnikẹ́ni tí ń pè mí, kò sí ìṣòro kan tó dá mi lórí. Èyí jẹ́ kó rọrùn fún mi láti dojúkọ ẹ̀mí mi, kí n sì tún ìbáṣepọ̀ mi pẹ̀lú Ọlọ́run ṣe. Mo tún fẹ́ràn òwúrọ̀ nítorí àṣà ìlera tí mo ti kó sí. Bí mo bá jí ní kùtùkùtù, ó rọrùn fún mi láti ṣe ìdárayá kékeré bí irìn díẹ̀, ìna ara tàbí yoga. Àwọn nǹkan wọ̀nyí máa ń jẹ́ kó rọrùn fún mi láti bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú ara tí ó tuntun àti ọpọlọ tí ó balẹ̀. Nígbà tí mo bá kọ́kọ́ bẹ̀rẹ̀ bọ́ ara mi sílẹ̀ ní òwúrọ̀, gbogbo ọjọ́ máa ń lọ dá ju dáadáa jù. Bí ó tilẹ̀ jẹ́ pé mo fẹ́ràn òwúrọ̀ jù lọ, mi ò ní pé àwọn àkókò mìíràn kò dáa. Ọ̀san jẹ́ àkókò ìṣe àti ìsápá, ìrọ̀lẹ́ jẹ́ àkókò ìsinmi díẹ̀, alẹ́ sì jẹ́ àkókò ìtùnú àti ìsun. Ṣùgbọ́n òwúrọ̀ dá mi lójú pé ó dín, ó jẹ́ ìpìlẹ̀ gbogbo wọn. Bí ó ṣe bẹ̀rẹ̀ òwúrọ̀ mi ni yóò pẹ̀lú bí ọjọ́ ṣẹ́ máa rí. Mo tún rí òwúrọ̀ gẹ́gẹ́ bí àkókò ìlera ìlérí. Ni òwúrọ̀ ohun gbogbo ṣíṣí. Ọjọ́ tuntun níwájú mi pẹ̀lú gbogbo àǹfààní rẹ̀. Mo, mo ti mọ ohun tí ọjọ́ yóò mú wá ṣùgbọ́n èyí gan-an ni mo fẹ́ràn. Ó ń kọ́ mi láti ní ìrètí láti múra sílẹ̀ àti láti gbọ́ ohun gbogbo tí ó bá dà pẹ̀lú ìgboyà. Nígbà tí mo bá ń rí tí àwọn àkókò tí mo ní ìbànújẹ́ tàbí ìṣòro púpọ̀, ó sábà máa ń jẹ́ òwúrọ̀ tí mo fi rí ìtùnú. Jí ní òwúrọ̀ tuntun máa ń fún mi ní ìmọ̀lára pé ìgbésí ayé ṣì ń lọ.

Bẹ́ẹ̀ni, mò ní aṣọ funfun, mò sì tún féràn wọ́n gan. Bó ti lè jẹ́ pé wọ́n béèrè ìtọ́jú púpọ̀ ju aṣọ àwọ̀n mìíràn lọ, aṣọ funfun kì í ṣe aṣọ lásán fún mi. Wọ́n ní ìtumọ̀ pàtàkì nínú ìgbésí ayé mi, nínú àṣà, ìgbàgbọ́ àti bí mò ti ṣe ń ṣàfihàn ara mi síta níwájú àwọn ènìyàn. Ni gbogbo aṣọ tí mò ní, aṣọ funfun jẹ́ ọ̀kan lára àwọn tí mò bójú tó jù lọ ní ìbẹ̀rẹ̀. Ohun tí ó fà mí sí aṣọ funfun ni ìmọlára, ìnímò àti ìrísí tí mò ti ń fi wọ́n fún mi. Ni gbogbo ìgbà tí mò bá wọ aṣọ funfun, mò máa ní ìmọ̀lára pé ara mi mọ́, pé ó dá mi láti dàjú kọ́ ọjọ́ tàbí ìṣẹ́ kan. Kò sí àwọn àwọ̀ mi tí ó fi hàn ìnímò àti ìtàn ká wọ́n bí funfun ṣe ń ṣe nípa àṣà àti ẹ̀sìn. Aṣọ funfun ní ipa tó lágbára ní ọ̀pọ̀ àṣà Yorùbá. Aṣọ funfun máa ń jẹ́ àmì àlàáfíà, ìwà pẹ̀lẹ́ àti ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Ni ìgbà ìjọsìn, àdúrà tàbí ayẹyẹ kan tí ó ní ìtumọ̀ ẹ̀mí, aṣọ funfun sábà máa ń jẹ́ yíyan àkókò mi. Ni ìgbà tí mò bá wọ̀, ó máa ń rántí mi pé mò gbọ́dọ̀ wá pẹ̀lú ìwà rere. Nítorí aṣọ tí wọ́n ń ṣe àṣojú ohun tí mò dára fún. Mò ní oríṣiríṣi irú aṣọ funfun. Díẹ̀ jẹ́ aṣọ ìsọ̀kan bíi t-shirt àti súùtì tí mò fẹ́ wọ̀ ní ilé tàbí nígbà tí mò bá fẹ́ sinmi. Díẹ̀ sì jẹ́ aṣọ àṣà bíi agbádá kékeré, bùbá àti sọ́ọ̀tì tàbí aṣọ òfurufú tí mò lè wọ̀ sí ayẹyẹ tàbí ìpàdé pàtàkì. Mò tún ní aṣọ funfun tí mò lè lọ síbi iṣẹ́, pàápàá nígbà tí mò bá fẹ́ kí ìrísí mi dàbí ẹni tí mò ti ṣe iṣẹ́ gan. Síbẹ̀síbẹ̀, mò gbọ́dọ̀ jẹ́ olótítọ́. Aṣọ funfun kìí rọrùn láti bójú tó, ìṣòro rẹ̀ tóbi jùlọ ni pé wọ́n kì í fará dá ẹ̀gbin, àbáwọ́n kékèré kan sọ̀sọ̀ lè hàn gan. Bí ìdí nìyẹn tí mò fin ní láti ṣọ́ra gan nígbà tí mò bá ń wọ aṣọ funfun. Bí mò bá ń jẹun, mò máa ń fura. Bí mò bá wà níbi tí ẹrú kú tàbí omi lè kàn mí, mò máa ń ṣọ́ra ju bí ó ṣe yẹ lọ. Nípa fífọ̀ aṣọ funfun, mò ti kọ́ pé ọ̀pọ̀ ẹ̀kọ́ kò dá láti dàpọ̀ aṣọ funfun mọ́ aṣọ àwọ̀ nígbà fífọ̀. Nítorí pé àwọ̀ lè yọ sí i tí aṣọ funfun yóò sì di òféèfé tàbí gíréyì. Mò tún mọ̀ pé kì í ṣe gbogbo ọṣẹ ló ye fún aṣọ funfun. Díẹ̀ nínú wọn lè jẹ́ kó rẹwẹ̀sì tàbí kó pàdánù ìtàn rẹ̀. Nítorí náà, mò máa ń yan ọṣẹ tí yóò ye tí ó sì dáa fún aṣọ funfun. Pàápàá mò tún kọ́ pé ọjọ́ tí á ń gbé aṣọ funfun ṣe pàtàkì. Òhun òhun lè jẹ́ ọ̀rẹ́ tàbí ọ̀ta. Òorun òwúrọ̀ àti ọ̀sán kékeré máa ń ran aṣọ funfun lọ́wọ́ láti tàn mọ́ ṣùgbọ́n òòrùn tó gbóná jù ló jẹ́ kó dàbí òféèfé. Nítorí náà mò máa ń yan àkókò tí ó yẹ kí n fi gbé wọn láti ọ̀dọ̀ ìrírí mi. Mo ti rí pé aṣọ funfun kọ́ ènìyàn ní ìsọ́ra àti ìbáhun ara ẹni. Nígbà tí mò bá wọ aṣọ funfun, mò kì í ṣe òun gbogbo láì ronú. Mò máa ń rí pẹ̀lú ìtẹ́lọ́rùn, mò máa ń jókòó dáadáa, mò sì máa ń ronú ṣáájú kí n tó ṣe ohunkóhun. Nípa bẹ́ẹ̀, aṣọ funfun tí kò kọ́ mi ní ìhuwasi tó dáa. Mò tún féràn aṣọ funfun nítorí bí wọ́n ṣe rọrùn láti darapọ̀ mọ́ àwọn mi. Aṣọ funfun lè ba bàtà dúdú, brown tàbí púpọ̀.